Ṣé o fẹ́ràn jíjó? Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn kí n máa je sun. Botilẹjẹ wipé e mi ò fi bẹ́ẹ̀ mọ o bí wọ́n ṣe ń jó, àmọ́ o mo fẹ́ràn kí máa ki maa rin nínú kí n máa jó. Nígbakan rí ṣá a, mo sì mọ jóńjó, à, mo máa ń jó gan-an nígbà náà a. Àmọ́ o nígbà tó tún yá náà, mi ò tú mọ bo ṣe ń jó mọ́. Nítorí nígbà tí mò ń sọ èyí, irú ilé ìwé tí mo lọ, wọ́n máa ń jó, won a ṣe figagbaga. Ẹ̀mí náà ni mo sì máa ń borí. Ṣùgbọ́n nígbà tí ó yá a, tí mo kúrò ní ilé ìwé tí mo wà tẹ́lẹ̀ lọ sí ilé ìwé ibòmíràn, a ò gbé náà. Torí bẹ́ẹ̀, hun mi ò fi mọ bí wọ́n ṣe ń jó mọ́. Kódà àti mi rà gan-an ti di wàhálà. Torí náà, ni mi ò ṣe mọ o jó mọ́. Ígbà tó tú wá yá, mo ti wá gbìyànjú láti kọ bí wọ́n ṣe ń jó lórí ii Internet. Ni mo wá rí wípé ẹni tó bá wù ló máa maá mọ̀ o jó. Kò se ǹkan tí ẹnìkan ò lè ṣe. Àti wípé mo ti ẹ́ mọ jó o tẹ́lẹ̀, àti wá padà mọ jó. Bóyá torí náà ni ò ṣe nira rararárá, tí mo wa fi bẹ̀rẹ̀ sí n jó díẹ̀díẹ̀. Ṣùgbọ́n nígbà tó ti ẹ tú wá yá a, tí i mo ní àwọn ǹkan pàtàkì tọ́ n ṣẹ̀lẹ̀ níle ayé mi o ti ẹ́ wá jẹ́ kí n rántí pé àwọn ǹkan ti ẹ́ tú sì wà tiwon ń jó mọ́. Oríṣìíríṣìí ni mo wá ń fi ọkàn mi rò lenujo mẹ́ta yii. Èmi ò ti e rántí pé e àwọn kan wà tí wọ́n ń jó, àti wípé tí mo bá ti ẹ́ wá rí èyàn ran tí wọ́n kọ̀ n jó láìsí i ipé ǹkankan ṣẹlẹ̀. Ini tí ẹ̀ máa ń bími ni mo máa ń rí wọn bíi pé e wọn ò ní rònú. Torí náà ni mo fi lẹ̀ sọ wipé bóyá n ò fẹ́ràn ijó jíjó mọ́ a. Àmọ́ tá bá rò síwájú tó àárọ̀ sẹ́yìn náà kò rí bẹ́ẹ̀. Ìrònú ló pọ̀ ju u kí eyan kan sadede máa jó lọ́. Ṣùgbọ́n sá tí ǹkan gidi bá ṣẹlẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ igbà, ǹkan rere náà ti ṣẹlẹ̀ ní ayé mi lẹ́nu jọ́ mẹ́ta yii. Mo máa ń fi jó sí o. Mo máa fijó sí gan ni tí inu mí ma dun. Botilẹjẹ wipé e mi ò mọ ijó náà a jó. Oro enjó fon ko ló kan mi mo layé mi báyìí. Àwọn ǹkan wà, àwọn ǹkankan wà tí ó ṣe pàtàkì ní ju keyan gidi máa jó mọ́. Àwọn ǹkan tí mò ń sọ yìí kì í ṣe àwọn ǹkan burúkú o. Àwọn ǹkan gidi náà ni àmọ́ ti wọ́n kò gba ọkàn ayàn púpọ̀. Èmi n máa ń ní nírògbà pé oun tí ò fi bẹ́ẹ̀ ní rònú la kan dede máa jó láìsí ǹkan kan tí ó ṣẹlẹ̀. Torí bẹ́ẹ̀ ni n kí n ṣàṣà bíi n kí n jó. Dé bí wípé e Dé bí wípé.

Nígbà wo ni o kẹ́yìn lórí dókítà? Ìgbà tí mo kẹ́yìn lórí dókítà kò ń ṣe ọjọ́ tó pé rárá. Nitori pe lórèkórè ni mo máa ń lọ rí dókítà. Kosí nǹkan tó ń jẹ mí lógun tótó àlàáfíà mi. Kódà lójoojú oṣù, lẹ̀kan lóṣù, mo máa ń lọ rí dókítà, ó ń sì ṣe àyẹ̀wò gbogbo ara mi fínni fínní ní ilé ìwòsàn kí n tó kúrò níbẹ̀. Toba á tún di oṣù tó tẹ̀lé, ó ń tún padà lọ rí dókítà. Ko ku ko sí nǹkan kan tó ṣe mí. Mo sì ní, n o sì ní àìlera kankan ṣe ni ara mi le koko bi ara ọ̀tá ṣe ń le Àmọ́, kí nìkan lo ń gbé inú mi o? Kí nìkan ní ń gbé ní inú mi tí mo máa ń lọ yewo ni gbogbo ìgbà? Nítorí bẹ́ẹ̀ ni mo ṣe máa ń lọ rí dókítà ní ilé ìwòsàn. Kí ni naa ò sí kin se nǹkan tí kò dára kódà mo mọ̀ fi kini náà sínú ara mi kí ó lè máa dàgbà nínú mi. Ṣùgbọ́n nígbà tí ó bá yá tí kẹ́nì náà bá dàgbà dáadáa, yóò jáde. Kódà wọ́n ti dá ọjọ́ fún mi ní ilé ìwòsàn pé ọjọ́ tí ǹkan náà yóò jáde. Ǹkan náà sì jẹ́ ǹkan abẹ̀mí tí ó máa jáde, tí ó wa máa dàgbà, tí màá n má tọ́jú bí èèyàn ń tọ́jú ọmọ. Nítorí bẹ́ẹ̀ ni ó ṣe jẹ́ wípé màá ń lọ sí ilé ìwòsàn lórèkórè láti lọ yẹ àgọ́ ara mi wò nítorí pé àgọ́ ara mi gbọdọ̀ wà láàlàáfíà láti jẹ́ kí ǹkan náà lè gbé inú mi láàlàáfíà kí ǹkan náà lè jáde pẹ̀lú àlàáfíà. Inú mi sì dùn nítorí pé àsìkò ò ní pẹ́ tó, kódà ǹkan náà ti ń sọ fún mi wípé àsìkò ò ní pẹ́ tó fún ara mi tí yóò fi jáde tí ń wá fi ojú mi bà. Nítorí bẹ́ẹ̀ gbogbo nko ba ní sọ̀rọ̀ àwọn dókítà mi ni mo kúkú ní láti máa lè sọ gbogbo bí wọ́n ti ń ṣe mí nítorí àlàáfíà mi ò jẹ́ mi loju gan Àlàáfíà ǹkan tí sì ń gbé inú mi ò jẹ́ míi loju gan. Àwa méjèèjì a sì gbọdọ̀ wà láàlàáfíà nítorí pé àlàáfíà àwa méjèèjì ṣe pàtàkì gan Bí i bá romilorun gan.

Kí ni ó máa ń mú ẹ rẹ́rìn-ín? Ọ̀pọ̀lọpọ̀ nǹkan lo ó máa ń mú mi rẹ́rìn-ín, nítorí wipé èmi fẹ́ràn kí ń máa rẹ́rìn-ín gan. Kò sí sírú nǹkan oun tí ó lè mú mi rẹ́rìn-ín kọ̀ ọ́ sọ. Ṣé nǹkan apanilẹ́rìn-ín ni? Àbí kí nǹkan tí ò ti ẹ̀ dágbà máa ṣẹlẹ̀ síyan? Bo ti lẹ̀ jẹ́ wípé mo máa ń bẹ́ni náà kẹ́dùn, àmọ́ sá kò sí ni. Ẹ̀rin àṣì kòko fẹ́ wá sí ẹnu mi. Kò sírú nǹkan tí ki ń pa mí ní ẹ̀rín ọ̀. Kàkà kí n ti ẹ wà nú ìṣòro, ẹ̀rin á kọ́kọ́ pa mí ná. N ó kọ́kọ́ wò ó rárára wípé, "À! Abọ́ ọ̀tọ̀ ni àbí alá ni?" ko tó díbí wipé ojú mi o ṣe wà láà. Ní ṣẹ̀ wá mo mọ̀ pé ootọ̀ ni ọ́. Kò sírú nǹkan náà tí ko ki ń pa mí lẹ́rìn-ín, nítorí pé ọjọ́ tí Ọlọ́run bá ti sọ wípé kí n rẹ́rìn-ín, mi ò tí rí rú nǹkan náà tó lè ṣe lọ. Òun ṣà máa rẹ́rìn-ín mi. Gbogbo re ni ó máa ń pa mí lẹ́rìn-ín. Ṣùgbọ́n ọjọ́ tí Ọlọ́run bá ti sọ wípé n ò ní rẹ́rìn-ín, n ò rí rú nǹkan náà tó lè máa ṣẹlẹ̀ rẹ́. Kódà kí n máa gbéyà wò ó, n ò ní rẹ́rìn-ín o. Ti e tí wa rírú nǹkan tó fẹ́ ṣẹ àfi boyà tí n bá rowó sá. Tí mo bá rowó, inú mi ó dùn, n n ò rẹ́rìn-ín díẹ̀, n ó sì padà sí bí mo ṣe wà tẹ́lẹ̀. Kò sí ìgbà tí èmi ò le rẹ́rìn-ín. Kò sí rú nǹkan tí kò lè pa mí lẹ́rìn-ín. Kódà b'eèyàn bá ní èròǹgbà kan pa mí nítorí nǹkan tó pa mí lẹ́rìn-ín, ẹni náà ti ṣì ó, nítorí pé ẹ̀ríǹ kan pa mí ni ọ̀. Kò kún ṣe wípé ò ní rònu, n ò sì mọ nǹkan tí ń ṣẹlẹ̀. Ọlọ́run kọ nipe kí n rẹ́rìn-ín. Kódà bó bá sọ fún mi pé èèyàn kú, mo lè kọ́kọ́ rẹ́rìn-ín. Kì í kúku ṣe wípé n ò bẹni tó kú náà kẹ́dùn. Ó kọ yà mí lẹ́nu náà ni pé, "Àá! Ẹni náà ti lọ níyẹni. À! Ṣán sere ni abọ̀ọ̀tọ̀ ni." Èmi ò níwùwà bí gbogbo èèyàn tí ń wùwà tí ojú wọn yóò pọ́n tí wọ́n ó pariwo. Ẹ̀rin ni màá kọ́kọ́ rín. Mo wá lè dé ìkọ̀rọ̀ yàrá mi kí n túru, komi sì bọ̀ lójú mi. Ṣùgbọ́n ẹni tí èèyàn rẹ̀ kú, kúkú ti lọ, ó ti rí mi b'èèyàn buru kú. Kú ní èèyàn bí i tí èmi jẹ́ niyen ọ̀. Kò kuku ṣe wípé mo fẹ́ran kíniyi nípa ara mi, ṣùgbọ́n k'eledumare tí ṣe dá mi ni yun. Kí ni mo wá fẹ́ ṣe ṣi? Tí nǹkan tí mo lè ṣe sí o? Torí bẹ́ẹ̀ bẹ̀rìn bá wá wu n rìn, nítorí pé àti è tí màá rẹ́rìn-ín gan. Ó dá fún àgọ́ ara ẹ̀yàn. Torí bẹ́ẹ̀ kìlode tí n wà le rẹ́rìn-ín. Ṣùgbọ́n tó bá ti ẹ̀ wá ṣe wípé mo máa ń rẹ́rìn-ín nígbà tí inú mi bá ń dùn nikan kọ̀ ba ko dá, kò sí rú nǹkan tó ń ṣẹlẹ̀ tí n ò ní rẹ́rìn-ín. Inú mi dùn, n ò rẹ́rìn-ín. Bí inú mi ò ṣe dùn yen, ó ti lè ń pa mí lẹ́rìn-ín. Tí ọ̀rọ̀ ara mi bá ń pa mí lẹ́rìn-ín, kí ló wá dé tí ọ̀rọ̀ ẹlọ̀ mìíràn wà nípa mi lẹ́rìn-ín? Tori bee ni Torí bẹ́ẹ̀ ni ẹ̀rù.

Kí ni o máa ń wá nínú òṣìṣẹ́ tuntun? Èmi máa ń fẹ́ràn kí èèyàn mọ iṣẹ́ rẹ̀ ní iṣẹ́. Bí ó ti è mọ̀ ní àsìkò tí mo gbà ṣiṣẹ́, kí ó lọ kọ́ bí ó ṣe máa ṣiṣẹ́ rẹ̀. Èmi ò fẹ́ràn kí ń máa pariwo ní gbogbo ìgbà. Ó ṣe jẹ́ wípé èmi ni màá máa sọ gbogbo ǹkan tí èèyàn bá yẹ kó ṣe fún un, torí pé mo ní èmi ní èrògbà pé àsìkò tí mo ti e fi rojọ́ yẹn tí mo bá mú iṣẹ́ náà, wọn ti ṣe fún rara mi, wọn sì ti kúrò lórí rẹ̀. Èmi fẹ́ràn kí òṣìṣẹ́ kó ní wàhálà. Mo sì fẹ́ràn kí n sọ̀rọ̀ fún èèyàn, kí ó jẹ́ pé tinú rẹ̀ náà ni a ṣe, tàbí kó tì ẹ́ máa gbọ́ mi lẹ́nu iru òṣìṣẹ́ bẹ̀. Ẹ̀mí máa ń ní lérògbà pé àwọn ni ọ̀gá, wọn ò sì le bá wọn ṣiṣẹ́. Mo sì fẹ́ràn kí òṣìṣẹ́ máa pẹ́ dé ibi iṣẹ́. Lára àwọn ǹkan tí mo kórìíra gidi ni kí n ti sọ fún òṣìṣẹ́ pé àsìkò báyìí la tó ṣe iṣẹ́ báyìí o, ó ṣe é máa bọ̀ nígbà tí àsìkò náà ti lọ. Èmi máa ń ní èrògbà pé kí èèyàn bá fẹ́ lọ ṣiṣẹ́ pa wọ́n níbi kan, kí àsìkò tí wọ́n dá fún kó tó tó loye kí ẹni náà debe, kì í ṣe lẹ́yìn ìgbà tí àsìkò ti lọ. Onírúurú ǹkan lo ti e wá máa ṣẹlẹ̀. Ǹkan lè ṣẹlẹ̀ lé ara ẹni náà lè má dà ámọ́ tí ǹkan bẹ́ẹ̀ bá máa ṣẹlẹ̀. Ó tó di ìgbà tí àsìkò iṣẹ́ náà tó loyẹ kí ẹni náà ti fi tó ẹni tó fẹ́ lọ bá ṣiṣẹ́ leti wípé òun yóò pẹ́ dé tàbí òun ò tie ni lè lọ. Kì í ṣe wípé kí ẹ̀yàn ti fi ọkàn sí ǹkan kó sì máa ṣe é ṣe àti ṣe máa wá elo mìíràn tí ibi iṣẹ́ náà. Ó jẹ́ ǹkan tí mò ní ìfẹ́ si rararara. Èmi sì máa ń ní lérògbà pé bá ara rẹ o ti ẹ̀ dá, òun bí iṣẹ́ náà bí iṣẹ́ ni. Ni ò jẹ́ kó lè sọ pé ó máa pẹ́ dé kó tó di ìgbà tí iṣẹ́ náà to. Bí ǹkan kan ò bá tẹ̀ ẹ́ ṣẹlẹ̀, boṣe wípé súkẹ́rẹ́ fàkẹ́rẹ́ oko tàbí àwọn ǹkan pẹpẹ̀pẹ̀ tí ò ti lè sọ ló ṣẹlẹ̀. Ó sì wà ǹkan sọ. Lérògbà, lẹ́ẹ̀ ni àwọn ìgbà tó bá tẹ̀ tó bá ti sọ kó tó di ìgbà tí è àsìkò iṣẹ́ náà to ni èyàn a ti mọ̀ wípé à, lágbájá yóò pẹ́ dé o. Kì í ṣe pé kásìkò lo tán ko ṣẹ̀ṣẹ̀ máa bọ̀, kó wa máa rojọ́. Mi ò sì fẹ́ràn kí èèyàn máa ṣe ìmele ni ẹ́nu iṣẹ́ tàbí kí èèyàn máa fi òri ìṣe nítorí wípé oma dàbí pé èèyàn ń ṣe èyàn ń pàdánù owó tó ti ń sọ fún òṣìṣẹ́ náà. Nígbàtí òṣìṣẹ́ náà ò bá ṣiṣẹ́ ìyẹn dáradára, to wá jẹ́ wípé fún ara rẹ̀, lo wá fi ọwọ́ ara rẹ̀ tú ǹkan ara rẹ̀ ṣe. Mo ò fẹ́ran irú àwọn ǹkan bẹ́ẹ̀. Lára àwọn ǹkan tí mo ti kórìíra gidi òun ni kí òṣìṣẹ́ máa mọ ààyè ara rẹ̀ kí ó máa fi etí pẹ́ gbogbo ògiri láti mọ ǹkan tó ń ṣẹlẹ̀ ní ibi iṣẹ́. Èmi ní ìgbàgbọ́ pé bí owó ojú rẹ bá ti ẹ̀ rí ǹkan kan, wá ṣe bí i pé ò ri ni wa sì mú ẹnu rẹ lọ́wọ́.

Àwọn app wo ni o máa ń lò? Nínú àwọn app tí mo máa ń lò, òun náà ni WhatsApp, nítorí pé orí rẹ̀ náà ni àwọn tí o bá fẹ́ bá mi sọ̀rọ̀ máa ń drop, wọ́n máa ń fi ǹkan tí wọ́n fẹ́ sọ fún mi, wọ́n máa ń fí sí. Bó sìlẹ̀ ni kí ó fẹ́ pè mí lọ́pọ̀ ìgbà ni ó jẹ́ wí pé orí WhatsApp náà ni wọ́n máa ń pè mí sí. Bó dẹ̀ ní èèyàn náà tí ènì náà fẹ́ bá sọ̀rọ̀, lọ́pọ̀lọpọ̀ ìgbà ni mo máa n fẹ́ràn láti kọ ṣọ̀ǹkan tí ń bá fẹ́ sọ fún ẹni náà ní orí WhatsApp láì ṣe wí pé mo ṣẹ̀ n gbe àbo máa pè ẹni náà. Nítorí bẹ́ẹ̀ ni ó ṣe jẹ́ wí pé WhatsApp náà ni mo máa ń lò. Àmọ́ nígbà mìíràn náà mo máa ń lo TikTok gán nítorí pé ingba mi ti iṣẹ́ tí mo máa ń ṣe wá ti pọ̀jù tàbí tí mi o wá ti e rí ǹkan náà ṣe, orí TikTok náà ni n wo wà. Tí màmá wo àwọn eré tí àwọn ènìyàn bá ń ṣe ní orí rẹ̀. Nígbà náà lẹ́nu jomẹ́ta yi TikTok ti e ti kò ṣe nǹkan, kò jẹ́ nǹkan tí ó wù mí wò mọ́. Wọ́n kàn ṣe bálabala náà ni. Nítorí bẹ́ẹ̀ ni ó jẹ wí pé YouTube ni mo máa ń wò lẹ́nu jomẹ́ta. Àmọ́ YouTube náà gan nígbà mìíràn àwọn eré ìtàgé rádaràda náà wọ́n kúkú ń fi sínú e. Ṣùgbọ́n àwọn ìgbà kan wà náà tó jẹ́ wí pé ènìyàn máa rí àwọn eré gidi, tó jẹ́ wí pé lẹ́yìn ìgbà tí o bá wò tán gan, inú rẹ yóò sì máa dùn pé o wo irú eré náà. Irú àwọn eré tó yẹ kó máa wà ní orí Netflix tàbí cinema ni mo máa ń bá pàdé nígbà mìíràn lórí YouTube. Ìgbà mìíràn sì ni pé eré tó yẹ kó wà ní Africa Magic DSTV, oun ní o máa wà nínú ibẹ̀. Torí ìdí ẹ nǹkan tí mò ń fẹ́ràn rárá torí pé èmi ò kí ń ṣàdà ṣàdede wo eré kankan. Bí mo bá ti rí àwọn eléré ìtàgé tí mo fẹ́ràn tàbí tí mo mọ̀ pé iṣẹ́ wọn dà gan ní orí rẹ̀ náà ni mo máa ń wò. Torí ẹ ni inú mi ò kí ń ṣe dùn tí mi o bá ti bá eré gidi pàdé. Tó sì jẹ́ wí pé àwọn tí mo rò pé wọ́n ṣe eré gidi náà ni ó wà nínú rẹ̀. KÓ dà nígbà mìíràn ṣe ló máa ń dàbí pé kí n mọ ẹ̀rọ ìbání sọ̀rọ̀ wọn kí n sọ fún wọn wípé irú wọn kọ́ ló yẹ kó máa ṣe irú àwọn eré rádaràda náà. Bẹ́ẹ̀ ni àwọn eré wọ̀nyí ṣe máa ń rí rádaràda sí ìgbà mìíràn. Ṣùgbọ́n àwọn nǹkan tó di ìsìn yìí, èmi àti Netflix ọ̀rẹ́ gidi ni wà. Kò sí eré tí wọ́n bá ṣe sí orí Netflix tí mò kí ń wò. Ṣùgbọ́n lẹ́nu jomẹ́ta yìí náà kò wá sí eré gidi gan bẹ́ẹ̀ torí bẹ́ẹ̀, n ò ti rántí ìgbà tí mo ṣí app Netflix parí. Ẹ̀kẹyin. Ṣùgbọ́n lẹ́nu jomẹ́ta yìí náà n ò tiẹ̀ kí wa sábà wo eré mọ́ jare nítorí pé àwọn nǹkan tí mo fẹ́ ṣe ó pọ̀. Torí bẹ́ẹ̀ kò ti ẹ́ wá sí ààyè tí màá wo eré mọ́. Àti wípé láwọn ìgbà tí mo máa ń wo àwọn eré wọ̀nyí, àìkúkú ni ǹkan ṣe mi. Kì ṣe wípé wùmí kí ǹkan máa jókòó ti eré gbogbo ìgbà kí n máa wò. Eré ìtàgé jẹ́ nǹkan tí mo fẹ́ràn kí n máa wò nígbà tí ó bá ti rẹ̀ mí tàbí tí mo bá ti ṣiṣẹ́ fún ìgbà tó gùn, tí mo bá fẹ́ fi ṣinmi kì í ṣe nǹkan tí màá kàn tiẹ̀ dede máa wò. Torí bẹ́ẹ̀ ni mò ṣe máa ń wò. Bò ní ìsẹ̀yín tí iṣẹ́ ti gbó mi mú, n ò tiẹ̀ rántí wípé ó ti pẹ́ tí mo ṣe wo eré ìtàgé be.

Kí ni o máa ń ṣe nígbà tí òjò bá ń rọ̀? Ko sí nǹkan náà tí mo fẹ́ máa ṣe. Ǹkan tí mo bá fẹ́ ṣe náà ní màá ṣe. Niwọn bàa ìgbà tí òjò náà ò bá ti rọ̀ lemí lórí, tí ó sì dí iṣẹ́ mi lọ́wọ́, ohun tí mo bá fẹ́ ṣe náà ni màá ṣe. Ṣùgbọ́n náà o, mo fẹ́ràn kí n kí n wẹ̀ bí òjò náà ṣe ń rọ̀, kí n ṣi sáré mú aṣọ ìbora, kí n bọ́ sí idí èré ìtàgé pẹ̀lú nǹkan panu àgàgà kí n wá wà pẹ̀lú olólùfẹ́ mi kí a wá máa wò eré ìtàgé lórí ibùsùn nígbàtí òjò bá ń rọ̀. Irú kọ bẹ́ẹ̀ yíò máa dùn gan. Ṣùgbọ́n, ìgbà mélòó náà ni mo ti ṣe ìrú ìkan bẹ́ẹ̀. Lọ́pọ̀ ìgbà ló máa ń jẹ́ wípé èmi nìkan náà ni mo máa ń dá wà tí òjò bá rọ̀. Èré ìtàgé náà ni mò ní máa wò, tàbí kí n tí ẹ̀ sùn. Nítorí wípé pé òrun máa ń dùn gan nígbà tí òjò bá ń rọ̀ o. Àgàgà kí òjò náà máa fẹ́ atẹ́gùn àlàáfíà, máa n fẹ́ràn irú àwọn atẹ́gùn bẹ́ẹ̀. Níwọ̀nba igba tí ọkàn mi o bá ti ní kó sókè pé kójo máa wọ ilé mi, tí atẹ́gùn ò sì komi lẹ́rù lọ. Kí n máa sùn ni. Torí bẹ́ẹ̀, kò sí nǹkan tó pọ̀ tí mo máa ń ṣe ju, kí n kàn dá wà nílé kí n máa gbádùn àra mí. Ọ̀rọ̀ òjò, tání pé gbà tí mo wà kékeré, mo fẹ́ràn kí n má wọ́nu ọ́jò nígbà tí òjò bá ń rọ̀, kí n máa ṣeré inú rẹ̀, kí n máa wẹ́ omi òjò. Ṣùgbọ́n, ní ọjọ́ kan ni mo kọ́gbọ́n tí òjò náà pa mí, tí òtútù mú mi gidi. Tí nígbà tó di ọjọ́ kejì, mo bẹ̀rẹ̀ sí ń ṣe ojojo. Fún bí ọjọ́ mẹ́ta ni mo fi wà lórí arẹ̀ torí wípé pé mo lọ ṣeré inú òjò. Láti ọjọ́ náà ni mi ò tì fẹ́ràn kí òjò tì ẹ máa kanmí lára rárá. Àti pé nígbà tó yá tí mò dàgbà, mò tí e wá fẹ́ràn kí aṣọ mi máa rẹ́ torí wípé ṣe l'Oluwa rẹ̀ á kọ̀rí bálá bálá. Ṣùgbọ́n ṣá, mo tiẹ wá ń rò bí mo ṣe ń sọ̀rọ̀ yìí pé tí mo bá wà pelú èèyàn tí ó fẹ́ràn láti máa wọ inú òjò tó sì fà mí sí inú òjò táa wá ń ṣeré, bóyá ó ń tùú rántí bií mo ṣe máa ń gbádùn àti wọ inú òjò nígbà tí mo wà kékeré. Ṣùgbọ́n báyìí o, mo kò tiẹ wá rò pé bí èèyàn bá tiẹ ṣe bẹ́ẹ̀, ó lè mú mi kí n pariwo mọ́ irú ẹni bẹ́ẹ̀ tàbí kí n kánra. Torí igbádùn wo ló tiẹ wà nù kí òjò máa rọ̀ leyan lori. Fún ìbéèrè tó ko, tó béèrè mi, bi òjò bá ń rọ̀ n ó lọ ká aṣọ tí n bá sá. Lọ́pọ̀ ìgbà ni mi ò sì fẹ́ràn kí n máa sáré gìrìgìrí pé, "À, kí ni mo sá síta? Kí ló wà nta ọ? À, ṣé wọ́n ò ṣí fèrèsé kànkan sílẹ̀? Ṣé òjò o ni fẹ́ wọlé o? À, ṣé àgbàrá ò gba ẹ̀yin ọdọ wà lọ?" Irú àwọn nǹkan bẹ́ẹ̀ kan máa ń jẹ́ ki okan mi kó sókè. Nítorí bẹ́ẹ̀ ni mò sì fẹ́ràn kí òjò máa tì ẹ́ rọ̀ nígbà mìíràn. Nítorí wàhálà ló máa ń dá lẹ. Àmọ́ mo fẹ́ràn kí òjò máa rọ̀ láàárọ̀ kùtùkùtù, àì.